Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Owó, bí mo ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́, mo máa ń pín dọ́gbà. Iye kí iye tó bá, tó bá, ẹ, tó bá kan, tó bá kan ìkan, ẹ, kan kí ìkan nínú wọn, mo máa pín, máa pín dọ́gbà. Iye tó bá tọ́ sí wọn ní mo máa ń fún wọn, mo máa ń pín dọ́gbà. Kò da kí eeyan máa yín, kí a máa yán yàn jẹ. Bíbélì gan an kò fàyègbà ká máa yàn ara wa jẹ. Mo máa ń pín owó dọ́gbà dọ́gbà.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ọjọ́, ọjọ́, eh, ọjọ́ ìsinmi ohun ni mo fẹ́ràn jù. Ọjọ́ ìsinmi, eh, yẹn ọjọ́ Sunday òun ni mo fẹ́ràn jù. Mo fi bẹ, mo fẹ́ràn e gidi gan ni. Ọjọ́ Sunday ni.

Ṣé o máa ń wo ohun ọ̀ṣọ́? Sé o máa ń wọ ohun ọ̀ṣọ́? A kò yé mi o. Ìbéèrè yìí ò yé mi rárá. Ṣé, ṣe mo máa ń wọ ohun ọ̀ṣọ́? Mi ò kí ń wọ̀ torí ìbéèrè gan-an ò yé mi.

Ṣé o máa ń gba àwọn ìmílẹ̀ àìwúlò? Ìmílẹ̀ àìwúlò. Ẹ jẹ́n túnka. Sé o máa ń gba àwọn ìmílẹ̀ àìwúlò? Rárá o, rárá mi ò kí ń gba àwọn ìmílẹ̀ àìwúlò.

Ṣé o máa ń lo owó, ọwọ́ ọ̀tún tàbí òsì? Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Mi ò ń ṣe ọlọ́wọ́ òsì. Ọlọ-- ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ah! Ìgbà tí mo kéré, ìgbà tí mo, bí mo ṣe ń dàgbà, nígbà kan, wọ́n ní mo fẹ́ máa lo ọwọ́ òsì mi. Àmọ́, ìyá mi ò gbà. Tí n bá, tí n bá gbé ọwọ́ òsì pé mo fẹ́ lò, wọ́n máa nà mí lọ́wọ́ pé kí má lo ọwọ́ òsì pé ọwọ́ ọ̀tún ló da kí èèyàn ma à lo pé kò dá ká máa lo ọwọ́ òsì. So ọwọ́ ọ̀tún, òun ni mo padà, e, fi mọ́ra. So ọwọ́ ọ̀tún ni mó, ní òun ni mò ń lò báyìí. Ọwọ́ ọ̀tún ni mò ń lò.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi, eh, ó fẹ̀ gidi, ó da, ó dẹ̀ ni. Bí, wọ́n fi glass sórí ẹ̀, gíláàsì yẹn láti lè mú kó, kó rẹwà níi. Gíláàsì wà n bẹ̀. Ó rẹ, ó rẹwà ntóotọ́, ó rẹwà gan-an.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Kí lọ dé ọ́ ká? Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò, ahn, ọyẹ́, òun ni mo fẹ́ràn jù. Tí gbogbo ibìkan máa hámọ́, gbogbo ètè mọ̀ọ́ máa bẹ́, ara máa funfun, gbogbo kíní ẹ̀nà máa ń dùn mọ́yàn. At least kò ní sí oru nítorí mi ò fẹ́ràn oru rárá, rárá. Èmí o nsẹni tó gbádùn oru, tò ó. Àṣìkò, ahn, àkókò, ahn, àkókò ọyẹ́ ni mo like, òun ni mo fẹ́ràn jù.

Ṣé o máa ń dé ní àkókò? Ṣé o máa ń dé ní àkókò? Ṣé o máa ń dé ní àkókò? Beeni. Mo máa ń dé lákòókò nítorí mi ò kí ń ṣe ẹni tó fẹ́ràn láti máa débí kan, ní pípẹ́, rárá. Mo fẹ́ràn kí n débí kan, kí n tètè débí kan. Tan ba ní kí n wá ní seven o'clock, mo, mo prefer láti dé bẹ́ẹ̀ kótó di seven nítorí nǹkan tó dà ní.

Ṣé o ní àgbàlá òjò? Sé o ní àgbàlá òjò? Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò. Tójò bá ń rọ, mo ní ǹkan tí mo lè fi borí mi tàbí kí n sá sí, abẹ tí mo lè sá sí. So mo ní àgbàlá òjò.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ìmélì rẹ? Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ìmélì rẹ? Ìgbà mélòó ni mo máa ń ṣe àyẹ̀wò ìmélì mi? Ìgbà mí bí i ìgbà márùn-ún sí ìgbà, bí i ìgbà márùn-ún ṣá kò fi bẹ́ẹ̀ pọ̀ jù.

Ṣé o ní nọ́mbà orílè? Ṣé o ní nọ́mbà orílè? Rárá o, mi ò ní nọ́mbà orílè. Nọ́mbà orílè wọ́n kì ń fún àwọn èèyàn ní nọ́mbà orílè. Mi ò ní nọ́mbà, awon tán súmọ́ orílè ede lọ́ ń ní nọ́mbà rẹ̀.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi ni wíwo television tàbí kí n lo fóònù mi. Ìyẹn tí bá fi ń wo fíìmù lórí Íńtánẹ́ẹ̀tì tàbí kí ń máa yẹ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyi káà mi àti ní gbogbo bìkan. Eléyìí ni mo fi ń pàrọ̀ ọkàn, ọkàn mi.

Báwo ni ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Báwo ni ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Báwo ni ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Kó fi bẹ́ẹ̀ lé, ìgbéyèwò tí mo ṣe, iyen examination tí mo ṣe kò fi bẹ́ẹ̀ kò lè bá yẹn ná. Gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ níbi iṣẹ́ bá yẹn máa ń ṣiṣẹ́ bá yẹn, bó ṣe yẹ ká ṣe ṣiṣẹ́ gbogbo ẹ̀. Òun ló wà nínú ìgbéyèwò yẹn, so o kò, kò, kò lè rárá.

Ṣé o ti lu etí rí? Ṣé o ti lu etí rí? Ṣé o ti lu etí rí? Rárá o, mi ò tí lu etí rí. Mi ò dẹ̀ lérò pé mo máa lu etí nítorí ọkùnrin ni mí and ibi tí mo ti wá, a ò kí ń lu etí, obìnrin ló máa ń lu etí. Kristẹni dè ni mí, Kristẹni ni mí and ibi tí mo ti wá náà a kí ń lu etí, obìnrin nìkan ló máa ń lu etí. Ọkùnrin, kọ́kùnrin tó bá lu etí, wọ́n máa ń rí irú ọkùnrin bẹ́ẹ̀ náà bí ọmọ tí ò dà, ọmọ tó ti bàjẹ́, ọmọ burúkú. So èmi ò lu etí, lílu etí ti obìnrin ni kó ṣí tọ́ ọkùnrin.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Mo máa ń ṣe ìdárayá náà. So bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá. Mo de máa ń ṣe níbi iṣẹ́ náà.

Ṣé o máa ń ṣe yoga? Ṣé o máa ń ṣe yoga? Ṣé o máa ń ṣe yoga? Mi ò kí ń ṣe yoga. Yoga jẹ́ nǹkan tí mo máa fẹ́ ṣe. Màá fẹ́ máa ṣe láàraaro. Àmọ́ ayé ò gba. Ayé mi ò, ayé iṣẹ́ mi ò gba kí máa ṣe yoga.

Ṣé o fẹ́ràn kíkọrin? Ṣe o fẹ́ràn kíkọrin? Ṣe o fẹ́ràn kíkọrin? Mo fẹ́ràn kí n máa kọrin dáadáa. Orin jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Ó lè máa fọṣọ kí n máa kọrin, mó lè máa dáná kí n dè máa kọrin. Orin jẹ́ nǹkan tó máa ń mú inú yọ̀dù. Tí eyan ba ronú, kí ẹba rónú, ó ń ronú àwọn nǹkankan. Tẹ́ni náà bá bẹ̀rẹ̀ sí ní kọrin, ó ṣeéṣe pé kẹ́ni náà gbàgbé gbogbo nǹkan tó ń ro tẹ́lẹ̀ nítorí àwọn orin tó ń kọ ẹ̀. Very importantly, tí orin Kristẹni tí eyan bá ń kọ kó tó mọ àwọn nǹkan meré mere ti ọ́lohùn ti ṣe tẹ́lẹ̀ nínú bíbélì, iyen a bẹ̀rẹ̀ sí ní so o dá.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni, tí n bá jẹ oúnjẹ, tí n bá dé, sẹ́ kù ẹ. Mo máa ń padà lọ jẹ nítorí kò dá kí èèyàn máa waste ǹkan. Kọ́ má dà ǹkan nù kò da. Ọlọ́run gan ò nífẹ́ sí ká má, ká má, ká padànu ǹkan kan ká dé má waste àwọn ǹkan. So tí n bá jẹun kù, mo máa ń padà lọ parí ẹ̀. So oúnjẹ tí n bá jẹ kù, mo máa ń jẹ ko má fi, ko má ba, waste.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Tí iṣẹ́ bá pọ̀, mo máa ń yalá kí n lo orin, kí máa gbó orin tàbí kí máa wo fídíò, kí máa wo fíìmùù. Tí n bá wo fídíò, tí n bá, tí n bá gbọ́ orin, màá béèsì ní play game. Ó ní nǹkan tí wọ́n pè ní game lórí phone. Màá ma gbà iyẹn láti lè fi pa ọkàn, fi pa.

Ṣé o máa ń fi tùràrí? Ṣé o máa ń fi tùràrí? Ṣé o máa ń fi tù-tùràrí? Rárá o, mi ò kí ń fi tùràrí. Mi ò kí ń fi, nítorí tùràrí jẹ́ nǹkan tí àwọn church ṣẹ̀lẹ̀, àwọn tó ń lọ sí church si Celestial Christ, Church of Christ CCC máa ń lò. Nǹkan tó wà pàtó fún wọn ni yen. Àmọ́ àwa ta n lọ sí gospel churches, a kì n lo tùràrí. So mí ò kí ń lo tùràrí.

Ṣé o fẹ́ràn lọ sí etí òkun? Sé o fẹ́ràn lọ sí etí kun? Tí mo bá gbọ́ yín dáadáa, bá gbọ́n yín yé. Ẹní ṣe mo fẹ́ràn láti lọ sí etí òkun? Tí ń lọ sí òkun, iyẹn Bar Beach tí àwọn elédè Gẹ̀ẹ́sì máa ń pè ní Bar Beach. Áààà mi ò tíì lọ bẹ̀ rí bọ, àmọ́ mo máa fẹ́ràn láti lọ bẹ̀, mo máa fẹ́ lọ bẹ̀

Ṣé o mọ̀, o máa ń gbé àpò ẹ̀yìn? Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Àpò ẹ̀yìn jẹ́ àpò tó jẹ ń pé àwọn tó ń, tó ń gbé, tó ń kó ìwé lọ school dáadáa, tí ọmọ iléwe, àwọn ló máa ń lo àpò ẹ̀yìn dáadáa. À fi ẹni tó bá, tó bá máa gbé laptop tí ó dẹ̀ ní laptop bag, òun ló máa ń lo àpò ẹ̀yìn.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, nítorí ó jẹ́ nǹkan tí ó máa ń mú ohùn kó wà láùd k'àwọn èèyàn lè gbọ́ nǹkan tí èèyàn ń sọ. Ó dàá mo máa ń lò ó.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù jẹ àjọ̀dún Kérésìmesì yẹn tá a máa ń ṣe ní December 25. Ayẹyẹ ta máa ma, a máa, má visitor máa bẹ, bé ara wa wò, ta a ti lé lọ sílé kan ta a máa jẹ ohun tí gbogbo wa máa máa, tí inú wa máa dùn.